Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Mo máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. Ẹ̀yàn nílò láti ṣe ìdọ́gba láàárín àwọn méjèèjì. Iṣẹ́ ó ṣe pàtàkì, ìgbésí ayé náà ó ṣe pàtàkì. Ènìyàn ò gbọ́dọ̀ wá sáyé yìí láti wá ṣiṣẹ́ nìkan. Ẹ̀yàn ò kí ń ṣiṣẹ́ nìkan nínú ayé. Ènìyàn náà máa ń ṣe ìgbésí ayé wọn. Ǹkan tó wá ṣe pàtàkì ni kí àwọn èèyàn mọ bó ṣe máa ń ṣe ìdọ́gba. Fún èmi, mo máa ń fi sọ́kàn láti ṣe ìdọ́gba nínú iṣẹ́ mi àti ìgbésí ayé mi. Mo ní àkókò tí mo máa ń ṣiṣẹ́, tí mo máa ń lọ síbi iṣẹ́, mo tún máa ń ní àkókò fún ara mi láti ṣe àwọn ǹkan mìíràn. Kí n ṣe iṣẹ́ nìkan ni mò ń ṣe, mò ń ṣiṣẹ́, mo tún ní àyè fún àwọn ǹkan mìíràn tó ṣe pàtàkì sí ìgbésí ayé mi. Mo ní àkókò fún èmi, mo ní àkókò fún ara àtẹ́bí, mo ní àkókò fún àwọn ǹkan mìíràn tí kì í ṣe iṣẹ́. Mo máa ń fisọ́kàn kí n máa ṣe iṣẹ́, kó dọ́gba bí mo ṣe ń ṣe ìgbésí ayé mi.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà láti àwọn ènìyàn. Tí n bá lọ sí ibi tí mi ò mọ̀nà, ibi tí mò ń ṣẹ̀ṣẹ̀ dé ní àkọ́kọ́, tí mi ò lọ sí, tí mi ò lọ rí, tí mi ò dé ibe ri, mo máa ń bèèrè ọ̀nà látọwọ́ àwọn tí mo rí. Kì í ṣe pé gbogbo ọ̀nà ni mo mọ̀. Tí n bá lọ sí ibi tí mò ń lọ fún ìgbà àkọ́kọ́, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn tó mọ̀nà. Mo máa ń jẹ́ ká ń ye mi bí mo ṣe máa rìn. Mo máa ń bèèrè ọ̀nà láti ọwọ́ àwọn tó mọ̀nà. Kì í ṣe gbogbo àdúgbò lè le è mo mọ̀nà. Àwọn àdúgbò kan mi ò dé ibẹ̀ ri. Ọjọ́ tí màá dé bẹ̀ fún ìgbà àkọ́kọ́, màá n béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mo rí bẹ́ẹ̀

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì gan nínú iṣẹ́ tí mò ń ṣe ni àwọn ẹ̀rọ ta fi ń ránṣọ. Ní iṣẹ́ tí mò ń ṣe, à ń ránṣọ, aṣọ là má ń rán níbẹ̀. Àwọn ewu èlò tó ṣe pàtàkì níbẹ̀ ni àwọn ẹ̀rọ ta ń lò láti fi rán aṣọ. Iṣẹ́ ta ń ṣe ni pé à ń rán aṣọ, aṣọ ta ń rán tán fún títà ni a máa ń tà wọ́n fún àwọn oníbàárà wa. Àwọn ohun èlò tó ṣe pàtàkì ni àwọn ẹ̀rọ tó máa ń lọ́ṣọ́, àwọn ẹ̀rọ tó máa ń ránṣọ, àwọn ẹ̀rọ ta fi ń ṣe bọtín-hóò àti àwọn ẹ̀rọ mìíràn ta ń lò láti fi ránṣọ. Àwọn ẹ̀rọ yẹn wọ́n ṣe pàtàkì gidi gan, pàtàkì gidi gan. Àwọn ẹ̀rọ yẹn ni à máa ń lò láti fi ṣe iṣẹ́ ta ń ṣe.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Mo fẹ́ràn orin gidigidigidi gan. Mo máa ń lọ sí ibi orin lọ́sẹ̀ ọ̀sẹ̀. Ọjọ́ tó kẹ́yìn tí mo lọ sí ibi orin ni ọ̀sẹ̀ tó kọjá. Mo máa ń lọ sí ibi orin lọ́sẹ̀ ọ̀sẹ̀. Mo fẹ́ràn orin gidi gan. Mo máa ń lọ síbẹ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀. Tí m bá ti ṣí-- ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe fún ọ̀sẹ̀ yẹn, tí n bá ti ṣẹ tán, mo máa ń lọ sí ibi orin kí n lọ relax bẹ́ẹ̀, kí n lọ ṣe eré ìdárayá bẹ́ẹ̀. Time àwọn àkókò fún ara mi tí mi kì í ṣiṣẹ́, màá lọ sí ibi orin. Mo fẹ́ràn láti máa gbọ́ orin. Aà mo fẹ́ràn láti máa gbọ́ àwọn orin, eh, Ebenezer Obey, àwọn orin bàbá, bàbá, àbábà blawa. Mo fẹ́ràn orin Yorùbá. Màá ń gbọ́ orin lọ́sẹ̀ ọ̀sẹ̀.

Ìgbà mélòó ni o máa ń fọ ẹyín lọ́jọ́ojúmọ́? Mo máa ń fọ ẹyín mi ní ìgbà méjì lọ́jọ́júmọ́. Ìgbà kan ni àárọ̀ tí n bá ti jí láaró ni àkọ́kọ́. Èyí tó kẹ́yìn ni alẹ́ tí alẹ́ bá ti ṣú tí a bá ti ṣẹ́tàn pẹ̀lú gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe lọ́jọ́ náà kí n tó lọ sùn ni mo máa ń fọ eyín mi ní ìkejì. Ìgbà méjì ní ọjọ́kọjọ́ ni mo máa ń fọ ẹyín mi. Mo máa ń fọ ẹyín mi láàrọ̀ láàkọ́kọ́, ìkejì ní alẹ́ kí n tó sùn. Ìgbà méjì ni mo máa ń fọ ẹyín mi. Àwọn dókítà ti sọ wípé ó dáa kí èèyàn máa fọ ẹyín wọn kán tó sùn àti ní àárọ̀ nígbà tí wọ́n ti jí. Mo máa ń fọ ẹyín mi ní ìgbà méjì ní gbogbo ojúmọ́.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú orin rí? Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ìrìn, ọkọ̀ ojú orin mo ti lò rí. Bẹ́ẹ̀ni, nígbà tí mò ń lọ sí ìlú Kano, wọ́n ní ọkọ̀ ojú orin tó máa ń dẹ́bẹ́ láti Abuja lọ sí Kaduna. So nígbà tí mò ń lọ sí bẹ́ẹ̀ yẹni, mo lo ọkọ̀ ojú orin láti debẹ. Ọkọ̀ ẹ̀ ń ó wà very easy láti lò. Kò kí n ó máa ń tètè, kì ń fi àkókò èèyàn ṣofo. Ó di, ó jẹ́ nǹkan tó wà reliable.

Ní ìgbà wo ni o kẹ́yìn sunkùn? O ti pẹ́ tí mo ti sunkùn kẹ́yìn, ó ti pẹ́. Mi ò rántí rárá ìgbà tí mo sunkùn kẹ́yìn. Bóyá ó jẹ́ nígbà tí mo wà ní ọmọdé, mo sunkùn kẹ́yìn. Nígbà tí mo dàgbà tán mi ò sunkùn rárá. Ọlọ́run ò fún mi ní, fún mi ní, ní ààyè láti máa sunkùn. Ó ti pẹ́ gidi gan tí mo sunkùn. Mi ò tíì rántí ọjọ́ tí mo sunkùn. Nígbà tí mo wà ní ọmọdé, nígbà yẹn ni mo sunkùn kẹ́yìn. Nígbà tí mo wá di àgbà, tí mò dàgbà tán, mi ò sunkùn rí, mi ò sunkùn rí. Ó ti pẹ́ gidigidi gan tí mo sunkùn kẹ́yìn. Mo sunkùn kẹ́yìn nígbà tí mo wà ní ọmọdé. Nísìínyi tí mo ti wá di àgbà, mi ò sunkùn. Ọlọ́run ò jẹ́ kí n sunkùn. Mi ò sunkùn rárá. Mo sunkùn kẹ́yìn nígbà tí mo jẹ́ ọmọdé.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn? Ní àkọ́kọ́, mo máa ń ní ìrora nígbà tí mo máa ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn. Ṣùgbọ́n ní ìsìn, mi ò kí ń ní ìrora tí mo bá dúró ní iwájú àwọn ènìyàn láti sọ̀rọ̀. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ń dúró nínú iwájú ènìyàn kí ń sọ̀rọ̀, mo máa ń ní ìrora, pàtàkì nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. Ní ìṣe mi, a máa ń ṣe nǹkan tí a máa ń pè ní briefing. Ní àárọ̀, a máa dúró ní iwájú àwọn òṣìṣẹ́ láti sọ̀rọ̀. Nígbà tí mo bẹ̀rẹ̀, mo máa ń ní ìrora. Ṣùgbọ́n ní ìsìn tí mo ti ṣe, tí mo ti ṣe, tí mo ti ṣe, mi ò kí ń ní ìrora mọ́. Tí mo bá ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀, màá sọ̀rọ̀ tán láìsí ìrora.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni etí mi dára. Kò sí nǹkan tó ṣe etí mi. Mi ò ní ìrora ní etí mi. Mi ò ní nǹkan ṣe ní etí mi rárá. Mi ò ní nǹkan tí ó ń dà mú mi létí. Mi ò kí ń lọ sí hospital láti lọ rí dókítà nípa etí mi. Mi ò ní ìṣòro kankan pẹ̀lú etí mi. Mi ò ní ìrora kankan. Mi ò ní ìṣòro kankan. Mi ò ní àìsàn rárá ní etí mi. Mi ò nírò. Etí mi ń ṣiṣẹ́ dáadáa. Ó ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Mo máa ń gbọ́ràn dáadáa. Mo máa ń tí èyàn bá sọ̀rọ̀, mo máa ń gbọ́. Mi ò ní nǹkan tí ó ń dà mú mi ní etí mi.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Tí n bá fẹ́ ṣe nǹkan, màá ń tètè ṣe. Tí n bá fẹ́ lọ síbi kan, mo màa ń tètè jáde. Nítorí pé mo fẹ́ tètè débẹ̀. Mo máa ń fi sọ́kàn ago tó yẹ kí n débẹ̀. Mo máa ń débẹ̀ kí àkókò yẹn tó lù. Mi ò kí ń débẹ̀ lẹ́yìn àkókò tó yẹ kí ń débẹ̀. Mo máa ń fi sọ́kàn pé ó yẹ kí ń débẹ̀ kí àkókò tó lù. Mi ò kí ń pẹ́ dé rárárárá. Mo máa ń tètè dé. Nígbà tí mo bá ti ń lọ sí ibikíbi, mo máa ń tètè débẹ̀. Mo máa ń fi aago lọ́wọ́ mi, mo máa ń wọ aago lọ́wọ́ mi. Mo máa ń rí pé mo débẹ̀ kí nǹkan náà tó bẹ̀rẹ̀. Mo máa ń tètè débẹ̀. Mo máa ń dé ní àkókò.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, mo ti ṣe ìrìn àjò lọ sí ìlú mìíràn. Mo ti kúrò ní ìlú tí mo wà sí ìlú mìíràn. Mo ti ṣe ìrìn àjò. Mo máa ń ṣe ìrìn àjò ní ìgbà tó yẹ kí n ṣe. Tí n bá fẹ́ ṣe ìrìn àjò, mo màá ṣe ìpalẹ̀mọ́ kí ọjọ́ náà tó dé. Tí ọjọ́ náà bá dé, màá tètè jí, màá tètè ṣe nǹkan tí mo fẹ́ ṣe kí n tó bẹ̀rẹ̀ ìrìn àjò mi. Mo máa ń lọ sí ibi ọkọ̀ láti lo wọkọ̀ tí màá fi ṣe ìrìn àjò. Tí n bá fẹ́ lọ sí ìrìn àjò pẹ̀lú ọkọ̀ mi, mo máa ń ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe lórí ọkọ̀ kí n tó jáde. Mo máa ń ṣe ìrìn àjò. Mo ti ṣe ìrìn àjò rí lọ sí ìlú mìíràn tó jìnnà. Mo ti ṣe rí.

Kí ni oúnjẹ tí ó fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì. Mo fẹ́ràn ìrẹsì. Mo máa ń ṣe nǹkan tó ní lọ́kàn tí n bá jẹ ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù. Ìdí tí mo fẹ́ràn ìrẹsì ni pé ó jẹ́ oúnjẹ tí ó máa ń tètè jiná, kò kí ń pẹ́ kó tó jiná. Àwọn nǹkan tí wọ́n máa n lò láti fi ṣe ìrẹsì kò kí n ṣe àwọn nǹkan tó pọ̀. Ó jẹ́ nǹkan tí ó wà ní ọjà táa máa tètè rí. Kì n ṣe pé ó jẹ́ nǹkan tó máa, tó máa fún ní wàhálà kán to rí wọn. Oúnjẹ ìrẹsì ó dùn. Nǹkan tí wọ́n bá se dáadáa, ó máa ń dùn lẹ́nu, ó máa ń dùn lẹ́nu. Mo fẹ́ràn ìrẹsì kí n máa jẹ. Oúnjẹ tí mo fẹ́ràn jù ni.

Data tí ó máa ń lò lọ́sẹ̀ọ̀sẹ̀ pọ̀ tó. Data tí mo ń lò lọ́sẹ̀ọ̀sẹ̀ ó pọ̀ gan nítorí pé mo máa ń ṣiṣẹ́ pẹ̀lú data. Mo máa ń wà lórí ẹ̀rọ ayélujára àti ẹ̀rọ tí a, Íńtánẹ́ẹ̀tì, mo máa ń fi ṣiṣẹ́. Mo máa ń lo data tó pọ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀. Mo máa ń lo bí i twenty gb tàbí forty gb lọ́seọ̀sẹ̀. Mo máa ń lo data gan nítorí pé mo máa ń ṣiṣẹ́ pẹ̀lú data. Mo máa ń ṣe àwọn nǹkan tó pọ̀ pẹ̀lú data. Nítorí iṣẹ́ tó pọ̀ tí mo n fi data ṣe, bẹ́ẹ̀ ni, eh, data tí mo nílò ó pọ̀. Mo máa ń ṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Tí ọ̀sẹ̀ bá ti bẹ̀rẹ̀, mo máa ń ṣe data bí i twenty tàbí forty gb tí màá ń lò láti ṣiṣẹ́ ní ọ̀sẹ̀ yẹn.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù. Òde tí a wà lónìí, ẹ̀rọ áńsẹ́ẹ̀tì àti ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì, ó ti jẹ́ kí a máa ń rí àwọn èèyàn lórí fóònù, a máa ń bá èèyàn sọ̀rọ̀ lórí fóònù, a máa ń ṣe àwọn nǹkan tó pọ̀ lórí fóònù. A nílò láti rìnrìnàjò lọ bá ẹnikẹ́ni, a nílò láti kúrò ní ilé wa lọ sí ibikíbi. A lè pàdé èèyàn lórí fóònù, a lè bá èèyàn sọ̀rọ̀ lórí fóònù, a lè ṣe àwọn nǹkan tó pọ̀ lórí fóònù. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù. Ó jẹ́ nǹkan tó nílọ́kàn, ó jẹ́ nǹkan tí kò fúnni wàhálà, tí kò dààmú eniyàn. O lè dúró ní ilé ẹ kí o bá èèyàn pàdé lórí fóònù. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Ní ibi iṣẹ́ a máa ń ṣiṣẹ́, a máa ń ṣe iṣẹ́ pẹ̀lú àwọn èèyàn mìíràn. Àwọn èyàn mìíràn yìí, wọ́n jáde ní àwọn ibi tó yàtọ̀, ẹbí tó yàtọ̀, wọ́n dàgbà ní ìlú tó yàtọ̀. Gbogbo ǹkan ní nípa wọn ló yàtọ̀. Wọ́n máa ń wùwà tó yàtọ̀, wọ́n máa ń ṣe ǹkan tó yàtọ̀. Láti ṣiṣẹ́ papọ̀, èèyàn nílò láti ṣe ìbáṣepọ̀ pẹ̀lú wọn. Tí èèyàn bá fẹ́ ṣe iṣẹ́ tó dá, èèyàn nílò láti máa bá wọn sọ̀rọ̀. Èèyàn nílò láti máa ní àyè láti bá wọn sọ̀rọ̀, láti jẹ́ kó yé wọn irú iṣẹ́ tó wà lọ́wọ́ wọn tí a máa ṣe.

Irú kọ̀mpútà wo ni o ní? Irú kọ̀mpútà tí mo ní ni tá a ń pè ní laptop. Àwọn kọ̀mpútà tó máa ń kéré tí wọ́n lè gbé káàkiri, tí wọ́n lè fi ṣiṣẹ́ ní ibikíbi. Irú kọ̀mpútà tí mo ní ni yẹn. Orúkọ ẹni tó ṣe, àwọn tó ṣe kọ̀mpútà yẹn ni HP. Ilé-iṣẹ́ wọn ni HP. A máa ń pè wọ́n ní HP kọ̀mpútà laptop. Irú kọ̀mpútà tí mo ní ní yẹn. Laptop ni tó kéré tí wọ́n máa ń fi ṣiṣẹ́ ní ilé tàbí lọ́fíìsì tàbí ibikíbi. Ó jẹ́ nǹkan tá lè mú dání, tá lè mú lọ síbi tá fẹ́ ṣiṣẹ́. Ó kéré ó sì ń ṣiṣẹ́ dáadáa. Irú kọ̀mpútà tí mo ní ní yẹn. Ó kéré ṣùgbọ́n ó ń ṣiṣẹ́ dáadáa.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? A ní ọ̀nà tó pọ̀ ta fi ń gbọ́ àwọn ìró oníbàárà wa. A máa ń pèsè ààyè fún àwọn oníbàárà wa láti bá wa sọ̀rọ̀, láti fún wa léèsì bí ìbáṣepọ̀ wa ṣe jẹ́. Wọ́n lè kọ́ wa sí, wọ́n lè kọ nǹkan sí wa ní íméèlì wa, wọ́n sì lè bá wa sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n tún ní phone number wa tí wọ́n lè pè. A tún wa ní àwọn èèyàn ta máa ń pè ní customer care representative tó máa ń bá wọn sọ̀rọ̀, tó máa ń pè wọ́n, tó máa ń bí wọ́n lérè, kọ́ fún wọn ní èsì bí ọjà wa ṣe rí. A máa ń bí wọ́n lérè. A fẹ́ mọ̀ bí nǹkan tá n tà fún wọn bóyá ó ṣiṣẹ́ tàbí ò ṣiṣẹ́. A máa ń ní ààyè láti gbọ́ lẹ́nu wọn, láti rí èsì gbà tí a bá ti ṣe, tí a bá ti ta nǹkan fún wọn tán. A máa ń fún ààyè sílẹ̀ láti gbọ́ ní ẹnu wọn bí nǹkan tí a ṣe báwo ló ṣe lọ. A máa ń béèrè lo'wo won.

Ṣé o fẹ́ràn wà ní òru? Rárá o, mi ò kí ń fẹ́ràn láti máa wà ní òru. Mi ò kí ń fẹ́ràn láti máa ṣe nǹkan lóru. Tí ó bá ní nǹkan tí mo fẹ́ ṣe, mo máa ń ṣe wọ́n ní ìgbà tí ilẹ̀ ò tíì ṣú. Mi ò fẹ́ràn láti máa ṣiṣẹ́ lóru. Kò kí ń dára kí èèyàn máa ṣiṣẹ́ lóru. Tí nǹkan bá wà láti ṣe, kí èèyàn tó ṣe é kó parí ẹ̀ kí òru tó dé. Àwọn Yorùbá máa ń sọ wípé: "Òru ò mọ ẹni o." Kò kí ń dá kí èèyàn máa ṣiṣẹ́ kó máa jáde kó máa rìn lóru. Òru ò da. Nǹkan mìíràn lè ṣẹlẹ̀ sí èèyàn tí ó bá ń rìn káàkiri lóru. Òru ò da. Mi ò kí ń fẹ́ràn láti máa wà ní òru.

Kí ni o máa ń kọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo wà nínú ọkọ̀ tí mò ń lọ sí ibikíbi, bọ́ya mò ń rìn àjò ni, bọ́ya mò ń lọ síbi iṣẹ́ tàbí mò ń lọ sílé, mo fẹ́ràn láti máa gbọ́ orin. Mo máa ń gbọ́ orin nígbà tí mo wà nínú ọkọ̀ tí mò ń lọ síbi kan. Mo máa ń gbọ́ orin. Orin yẹn máa ń jẹ́ kí ibi tí mò ń lọ, or, ọkọ̀ tí mo n wà kó dúnní lọ́kàn. Mi ò kí ń fẹ́ràn kí n máa wà nínú ọkọ̀ kí n má gbọ́ orin. Inú mi ò kí ń dùn. Tí n bá fẹ́ lọ sí ibikíbi nínú ọkọ̀ tí mo wà, mo máa ń gbọ́ orin. Mo máa ń gbọ́ àwọn orin Yorùbá, àwọn orin bàbá bàbá wa, àwọn orin tó ń sọ̀rọ̀ nípa àṣà Yorùbá. Mo máa ń gbọ́ wọn nígbà tí mo máa ń lọ sí ibikíbi. Mo, mo, mo fẹ́ràn láti máa gbọ́ àwọn ìru, àwọn ìru orin àwọn bàbá bàbá wa.

Omi tí o máa ń mu lójoojúmọ́ pọ̀ tó? Omi tí mo máa ń mu lójoojúmọ́ ó pọ̀ tó liters mẹ́wàá. Kì í sọ wí pé mẹ́wàá. Nítorí pé àwọn dókítà ti sọ wí pé ó dáa kí àwọn ènìyàn máa mu omi lójoojúmọ́ tó pọ̀. Àwọn dókítà ti sọ̀rọ̀ nípa iṣẹ́ tí omi máa ń ṣe lára ènìyàn. Fún ìdí èyí ni mo ṣe máa ń mu omi tó pọ̀. Mo máa ń mu omi dáadáa tó pọ̀. Mo máa ń mu omi tó pọ̀. Tí mo bá ti jí nǹkan àkọ́kọ́ tí màá ṣe ni pé kí n mu omi. Tí mo bá ti wá ṣe yan tán, tí màá jáde, mo tún máa ń jáde pẹ̀lú omi. Mo máa ń mu omi dáadáa. Mo máa ń mu omi dáadáa. Omi ó jẹ́ nǹkan tó dáa kí èèyàn máa mu. Dání, ó máa mú kó máa jẹ díẹ̀ kún èèyàn kó gbẹ. Mo máa mú omi tó pò.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Tí mo bá fẹ́ kọ nǹkan sílẹ̀, mo máa ń lo ọwọ́ mi láti kọ nǹkan tí mo fẹ́ kọ sílẹ̀. Tí èèyàn máa kọ nǹkan lọ́wọ́ sí lórí jọ́tà wọn tàbí ìwé wọn, tí èèyàn bá fẹ́ rí, ó máa lọ mú ìwé yẹn, a ṣí wá bẹ. Ṣùgbọ́n ní ìgbà mí, wọn-- èèyàn lè fi àwọn ẹ̀rọ láti kọ nǹkan sílẹ̀. Àwọn ẹ̀rọ bíí fóònù tàbí tablet tàbí kọ̀m̀pútà kí èèyàn lè lo àwọn ìlé yìí láti fi kọ nǹkan sílẹ̀. Ṣùgbọ́n fún ẹ̀mí, mo máa ń lo ọwọ́ láti kọ nǹkan tí mo fẹ́ kọ. Mo máa ń jáde pẹ̀lú ìwé àti bírò tí mo fi ń kọ nǹkan sílẹ̀. Tí n bá, tí bá rí nǹkan tí mo fẹ́ kọ tàbí nǹkan wá sí mi lọ́kàn tí mo fẹ́ kọ sílẹ̀, màá mú ìwé yẹn jáde, màá wá kọ sílẹ̀.

Gíga tó ga ọ̀tọ̀ ọ̀dẹ́ mélòó, mo ga mòga mi ní ibi tí mo ga tó á tó nǹkan tí àwọn òyìnbó pẹ́ ní one point eighty three meters. Bẹ́ẹ̀ni mo ṣe ga tó, mo ga gidi gan, mo ga bí mo ga jú àwọn èèyàn tó pọ̀ tí n bá fẹ́ ṣe nǹkan tó nílò àwọn tó wà.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Mo ní ìrántí tó pọ̀ ní ìgbà tí mo jẹ́ ọmọdé tí mo ń dàgbà. Ìrántí tí mo ní lọ́kàn láti sọro nípa ni, nígbà tí a jẹ́ ọmọdé, a máa ń lọ sí òde pẹ̀lú àwọn bàbá àti màmá wa. Tí a bá lọ sí òde yẹn, a máa rí àwọn ọmọdé láti àwọn ẹbí mìíràn tí wọ́n ń pè láti wá pẹ̀lú wọn ní òde yẹn. A máa bá wọn ṣeré dáadáa, dáadáa gan-an. A máa ṣeré, a máa jẹun, a máa nu ǹkan. Ó máa ń jẹ́ nǹkan tó ń dún ará ọkàn. Ó máa ń-- a máa ń fẹ́ràn láti máa lọ ìrù àwọn òde yẹn nítorí pé a máa bá àwọn ọmọdé mìíràn ṣeré, a máa jẹun, a máa ṣe nǹkan tó wu wà. Kò sí ẹni tó máa máa pariwo lé wa lórí. Fún èyí ni a se fẹ́ràn láti máa lọ ìrù òde yẹn láti lọ ṣeré pẹ̀lú àwọn ọmọdé mìíràn.